Omi dára lára púpọ̀ púpọ̀ ó sì máa ń ṣe ara lóore àti àǹfààní lọ́pọ̀lọpọ̀. Àwọn dókítà olóyìnbo wa àwọn lọ sọ bẹ́ẹ̀ fún wa. Nítorí ẹ̀ mo ṣe máa ń mu omi tó pọ̀ lójoojúmọ́ kí ó bá lè ṣe ara mi lóore. Omi tí màá ń mu lójoojúmọ́ ó pọ̀, ó pọ̀. Mo máa ń mu omi láàárọ̀, màá mu omi lọ́sàn án, màá mu omi lálẹ́, màá mu omi nírọ̀lẹ́. Mo lè mu omi lẹ́ẹ̀mejì láàárọ̀, sèémẹ́ta. Mo lè mu omi lẹ́ẹ̀mejì láàárọ̀, lẹ́ẹ̀mejì lọ́sàn án, sèémẹ́ta. Mo máa ń momi dáadáa, dáadáa, dáadáa torí pé kí ni won lómi, won lómi máa ń ṣe èèyàn lára lóore. Omi ń ṣe ara lóore púpọ̀ púpọ̀. Ìdí èyí ni mo fi máa ń mu omi dáadáa. Ẹ ṣe púpọ̀.

Oṣù kẹfà nínú ọdún ni a bí mi. O si je osu to dun mo mi ninu gidigidi to je osu ti o dara tori pe kinni, osu naa ohun lopin odun si meji ọjọ́ tí wọ́n dẹ̀ bí mi n nu oṣù náà, òhun náà ló pín oṣù yẹn náà sí méjì. Ó jẹ́ oṣù tó jẹ́ pàtàkì sí mi nínú ayé. Idí ni eyì tí inú mi fi máa ń dùn ni ojoojúmọ́ pé nínú oṣù kẹfà nínú ọdún òhun ni a bí mi. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Eh, mo lè sọ pé mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òponà, mo tún lè sọ wípé mi ò tún fẹ́ràn láti tún ra oúnjẹ ní òpópónà. Torí wipé kí ni ó nígbà tí n bá ń ra oúnjẹ ní òpópónà, nígbà tí mo bá ní oúnjẹ nílé àbí nígbà tó bá rẹ̀ mí láti se oúnjẹ àbí nígbà tí má ń, tí bá ń jí láàárọ̀ kùtùkùtù lọ síbi iṣẹ́. Gba àwọn ìgbà tí má ń ra oúnjẹ ní òpópónà nìyẹn, ṣùgbọ́n gbogbo ìgbà tí bá wà nílé mi ò kí ń ra oúnjẹ ní òpópónà. Nítorí èyí, nídi èyí, mo lè sọ wípé mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, mo tún lè sọ wípé mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà torí pé kí ni ó dá lé, eh, ohun tí mò ń ṣe ní àkókò yẹn. Bẹ́ẹ̀ni, e ṣé.

Àwọn ìdojúkọ pẹpẹpẹ tó wà ní ibi iṣẹ́ mi ó dá lé lórí àwọn ọ̀gáa wa tó jẹ́ wípé wọn kì ń fi àwọn ọmọṣẹ́, wọn kì ń fi wọ́n sí ipò ara wọn. Bẹ́ẹ̀ ni, wọn ń fi àwa ọmọṣẹ́, wọn ń fi wọ́n sí ipò ara wọn. Wọn máa ń ròbóyá wípé gbogbo ǹkan táwọn máa ń ṣe, gbogbo ẹ̀ ni ó máa ń, tó máa ń da lójú ara wọn. Wọn ò kí ń ro tọmọlàkejì wọn yálà àwọn tó ń bá wọn ṣiṣẹ́ pé a, báwo ni wọ́n ṣe, báwo ló ṣe rí lára wọn. Gbogbo àwọn òfin tí wọ́n ń ṣe, tí wọ́n gbé kalẹ̀, báwo ló ṣe rí lára àwọn ọmọṣẹ́ tí ẹ kó gbè lọ́wọ́ àwọn ọmọṣẹ́ pé, wípé gbogbo òfin tí à ń ṣe yìí ṣe ó bá yín lára mu? Àwọn ìdojúkọ pẹpẹpẹ tí mo máa ń dojúkọ ní ibi iṣẹ́ mi nìyẹn. Ṣùgbọ́n ibi iṣẹ́ mi dára. Wọ́n ń gbìyànjú ní adupe lowo olohun.

Èmi jẹ́ ẹni pàtàkì kan tó máa ń fẹ́ràn láti ran àwọn èèyàn lọ́wọ́ gidigidi gan. Mo sì máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà. Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ti owó. Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ti dídìde láti tẹ̀lé wọn lọ sí gbogbo nǹkan tó bá ṣe, láti bá wọn dá sí gbogbo nǹkan tó máa ń ṣe torí gbogbo nǹkan kọ́ lọ́wọ́. Ẹ̀hẹn! Owó nikan kọ́ ni èèyàn fi ń rán èèyàn lọ́wọ́. Ẹ̀eyàn lè ṣe aàjò, àajò pẹpẹpẹ ọ̀nà won lo e se pupo.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, gbogbo àdéhùn tí n bá ṣe pẹ̀lú èyàn, òun ní máa ń kọ́lẹ̀ mo, màá n kọ ó sílẹ̀ lóòrèkóòrè kí ìjà má ba dé. Torí gbogbo àdéhùn tí èèyàn bá bọ́kùnrin àbí obìnrin ṣe tí ó bati muse oma já si ìjà ni. Kí i ìjà maba ṣẹlẹ̀ torí ẹ ni mo ṣe máa ń kọ gbogbo àdéhùn tí n bá bá èyàn ṣe, torí ẹ́ mo sì máa kọ ó sílẹ̀ kí n ba lè rántí torí pé kí ni ọpọlọ ò ṣe é gbọ́kanlẹ̀, kí kọ ó sílẹ̀, o ní máa fi rántí gbogbo àwọn àdéhùn tí mo bá èyàn ṣe kí ọ̀rọ̀ náà má tún lọ ṣe kí ni, kó má sì lọ dé ilé ẹjọ́. Ẹ̀ṣẹ̀ púpọ̀.

Mo máa ń ra epo nígbà tí bá rántí pé ó ṣe díẹ̀ tí mo ti ra epo. Mo tún máa ń ra epo nígbà tí ọkọ̀ mi bá tọna epo, torí pé kí ni epo wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwa wàyí ọpọlọ sí. Ládè máa fi ra epo, torí pé kí ni àkín fẹ́ epo kó wá tètè tán. Ṣùgbọ́n tí ọkọ̀ mi tó bá ti tọnú epo, ẹsẹkẹsẹ ni màá lọ ra epo sí ọkọ̀ mi. Tí kò bá de tọna epo náà, tí bá ti rí i pé ah o ti ṣe díẹ̀ tí mo ti ra epo bí ó ti ń lọ bí ọjọ́ méjì, àbí ọjọ́ mẹ́ta, èmi náà ó lọ ọpọlọ mi pé kí ọkọ̀ yìí kó máa lọ kú sọ́nà. Bí ìfi máa wọ ilé epo lọ, màá fi iye ra epo sí ọkọ̀ mi ẹṣe púpọ̀.

Oúnjẹ tí mo mọ̀ láti sè dáadáa òun ni ẹ̀wà alóyin. Mọ̀mọ́ mi, ẹ̀wà alóyin. Mo fẹ́ràn láti máa sè é dáadáa nítorí wi pé kí ni ó rọrùn láti sè. Tí a bá ti lọ sọ́jà, tí a ti ra ẹ̀wà alóyin yẹn, a sá gbogbo dọ̀tí tó wàn nú ẹ̀, a ṣa kuro tí a bá ti sá gbogbo eyi tó wà ínú, tí a bá ti sá gbogbo dọ̀tí tó wà ínú ẹ kuro, àwa kó sómi, a fọ tó má mọ́ tónítóní. Tó bá ti, tí a bá ti fọ, tó bá ti mọ́ tónítóní, a dà á sí orí iná tó bá ti ṣe díẹ̀ bí wákàtí kan tó ti jinná, a fi epo sí i, a fi iyọ̀ sí i, a fà tá sí i. Àh Ta bá ti ṣe gbogbo ẹ̀yẹn tán tó ti jinná papọ̀ mọ́ra wọn, a bá sa, a bá bu s'abọ̀, a tún lè wá fi gààrí, a lè fi jẹẹ́. Tó bá tún fẹ́ ṣe oríṣìíríṣìí àmì tí a fẹ́ fi ṣe oríṣìíríṣìí àmì tí a fẹ́ ṣe oríṣìíríṣìí, a tún ṣe kí ni? A tún fi gààrí yẹn, a tún fi tẹ̀bà, a tún fi jẹ ẹ̀wà náà. Nídi eyìí oúnjẹ tí mo fẹ́ràn tí mo tún mọ̀ báṣe máa ń ṣe dáadáa, òun náà ni ẹ̀wà. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Ah! Mo ní àgbàlá ojú torí pé kí ni ilé tí mò ń gbé àti rí omi ó máa ń le gógó nígbà mìíràn. Tábà sì rí àwọn àpọnmità tó ń báwa lọ ra omi ládùúgbò, a máa ní àgbàlá ojò ta ń gbé síta o. Tójú bá ti rọ, òun la máa fi gbé omi. Tábà ti fi gbé omi tán, a máa lo díẹ̀díẹ̀ kí ó tó fi tán, torí pé kí ni àgbàlá ojú ṣe pàtàkì ládùúgbò tí mò ń gbé torí wípé omi ò fi bẹ́ẹ̀ yọ géèrè ládùúgbò tí mò ń gbé. Ẹ ṣé púpọ̀ ìdí èyí a fi ní àgbàlá ojò.

Ìpèsè ohun èlò ní ọjà ni mo ti máa ń ríra. Tí ń bá ti fẹ́ ra ohun èlò, ọjà ni máa lọ láti lọ ra ohun èlò mi yálà nígbà tó bá tán àbí nígbà tí bá rí wípé ó ti ṣẹ́kù ọjà dẹ̀ sì su mo àdúgbò mi dáadáa. Nítorí ìdí èyí, tí ń bá ti fẹ́ ra ohun èlò, ọjà ni máa lọ láti lè ṣe àwọn ìpèsè yẹn fún eṣẹ́ púpọ̀.

Kò sé èyí tí mi ò fẹ́ràn n bé lọ́pọ̀lọpọ̀ nínú tíì àbí kọfí. Kò séèyí tí mi ò fẹ́ràn èyí tí bá ti rí ni. Ìgbà mi tí n bá tètè jí láàárọ̀ tí mo n lọ ibi iṣẹ́ tí mi ò fẹ́ kí oorun máa yọ mí lẹ́nu, màá ṣe kọfí. Nígbà míràn tí n bá fẹ́ sùn lálẹ́ láti lè sun dáadáa, mo má a fẹ́ràn láti mu tíì nítorí pé kí ni kí n bá lè sun dáadáa. Nídi èyí, o ní àwọn ìgbà tí ma n fẹ́ mu kọfí tí mo dẹ̀ tún ma n fẹ́ mu tíì náà ṣùgbọ́n kò sèyí tí mi ò fẹ́ràn nínú méjèèjì e ṣé lọ́pọ̀lọpọ̀.

Ojú mi dáadáa lọ́pọ̀lọpọ̀ kòsí ǹkan tó ju mi ò kin rí ojú o yomi lẹ́nu rí mi fi gba kan sukun o ju rí, mi fi gba kan sunkún pé ojú ń dùn mi ríi. Ojú mi dára lọ́pọ̀lọpọ̀, kò sí ǹkan tí mi ò le ka o. Ojú mi là kétẹ́rẹ́ kétẹ́rẹ́, lójú mi là bí ọ̀nà. Ojú mi kò sí ǹkan tó ṣe ojú mi o, ojú mi dára ketekete.

Ah! Mo jẹ́ ẹnìkan tó ya ọ̀lẹ, kọ́ lọ́ ń ṣàánú fún mi. Ìgbà mìíràn wà máa tètè dé lákòókò, ìgbà mìíràn dẹ́wàá kékeré, máa pẹ́ kí n tó dé ṣùgbọ́n tí mo bá ní kí wọ́n méjèèjì, ah! Mo máa ń pẹ́ kí n tó dé o. Torí mo jẹ́ ẹnìkan tí kò kí ń ṣe ẹni àárọ̀ àti torí pé iṣẹ́ tí máa ń ṣe àti ilé mo tí máa ń ṣe. Ṣùgbọ́n mo máa ń tiraka láti tètè dé sáàkókò, ṣùgbọ́n mi ò lè parọ́ o. Ah! Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò kì í lè tètè dé sáàkókò, kò lọ́ ń ṣàánú fún mi o.

Bẹ́ẹ̀ni, mo máa n mu kọfí níbi iṣẹ́ kí n bá, kí n má ba lè sùn. Torí pé mo máa ń tètè jí lówúrọ̀ láti lọ sí ibi iṣẹ́ mi. Mo lè jí lago márùn ún àbọ̀ láti lọ sí ibi iṣẹ́. Ìgbà mi de kère ogun, orun àgọ́ márún yèn ohun ló máa ń dùn jù. Kí n bá lè lajú dáadáa, kí n má lè má sùn lẹnu iṣẹ́, mo máa po kọfí tí mà á mu láti jẹ́ kí ojú mi lè ṣe kíni, kójú mi lè lákétere láti dá àwọn olubaara, olu olùbárà wa, láti bá wọn lé, láti lè dá wọn lóhùn dáadáa, àwọn tó ń bá wa ràjà. E sé púpọ̀.

Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún, o jẹ́ oṣù tí a bí mi, o jẹ́ oṣù tí a bí mi, ìyẹn jẹ́ oṣù kẹfà. Nítorí pé kíni oṣù yẹn tó wá jẹ́ oṣù tó pín ọdún sí ọ̀nà méjì. Ní ìdí eyìí, o jẹ́ oṣù tí mo fẹ́ràn gidigidi gan-an torí oṣù tí a bí mi ni yen ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tó tóbi ní ilé mi tí àwọn ọmọ kékeré ti lè ṣeré, tí àwa àgbàlagbà náà la ti máa ń ṣeré, la ti máa ń ṣe fàájì ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ àbí ọjọ́ tí a kò bá lọ sí ibi iṣẹ́, gbogbo wa la máa bọ́ síbẹ̀, ta máa ṣeré dáadáa ta máa tẹ́ra wa lọ́rùn. Ọgbà náà sì tóbi já búra ta nídìí yìí o. Mo ní ọgbà tó tóbi níwájú ilé mi. E se púpọ ni ọpọlọpọ.

Àsìkò ìparí iṣẹ́ jẹ́ àsìkò tó jẹ́ wípé oníkalúkú níbi iṣẹ́ ọ má ń fi ara ṣiṣẹ́ láti lè parí iṣẹ́. Otútú wàtúńjẹ́ àsìkò náà tó jẹ́ wípé bá ṣe ń fi ara ṣiṣẹ́ yẹn a gbúdọ̀ tún farabalẹ̀ ṣe iṣẹ́ dáadáa ká má bá ṣe jẹ́ gbèsì àbí ká bá má ká má bá ṣe ohun tí ò da. Bí mo ṣe máa ń ko ojú rẹ̀ ni wípé mo máa ń ṣiṣẹ́ takuntakun àti kíkan kíkan. Mo tún sì máa ń farabalẹ̀ fún gbogbo iṣẹ́ tí mò ń ṣe kó má bá lè bọ́ sí pàbọ́ torí pé kí ni ẹni tí kò bá farabalẹ̀ tó bá lọ kánjú jù nítorí pé iṣẹ́ ti fẹ́ parí ó lè lọ ṣe àwọn aṣemáṣe tó lè ba iṣẹ́ tó ti ń ṣe bọ̀ láti àárọ̀ jẹ. Nídi èyí o mo máa ń farabalẹ̀ mo sì máa ń ṣe iṣẹ́ takuntakun náà. Ẹ ṣe púpọ̀.

Irun mi jẹ́ irun tí ó máa ń tètè kún, nítorí è ní mo ṣe máa ń gẹrun mi lọ́sẹ̀ẹsẹ̀. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo sì máa ń gẹ irun mi, eṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbà míi náà, ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì, ṣùgbọ́n ní gbogbo ìgbà ní èyí tó pọ̀ jù lọ, òun ni ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni ẹ̀ẹ̀kọkan nikan náà ni màá ń gẹ léèkan lọ́sẹ̀ méjì ṣùgbọ́n èyí tó pọ̀ jù òun ni ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ torí pé irun mi jẹ́ irun tó máa ń tètè kún, e ṣé.